Ṣé mo máà ń ka àwọn àdéhùn dáadáa? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó máa ń ka àwọn àdéhùn dáadáa, nítorí wípé kí n tó ṣe àdéhùn pẹ̀lú ẹnikẹ́ni, mo gbúdọ̀ ka kí mọ rú àdéhùn tí mo fẹ́ wọ̀, kí mọ rú nkan tí mo fẹ́ korí bọ̀. Kó má lọ jẹ́ wípé bóyá nkan tó fẹ́ fi gbá yàn kan àbí tó bá fi ṣe ǹkan burúkú àbí tó fẹ́ fi pa yàn, mo fẹ́ lọ korí bọ̀. Fún ìdí èyí, mo máa rí dájú wípé mo ka àdéhùn dáadáa pẹ̀lú ènìyàn tí mo bá fẹ́ bá ṣe àdéhùn. Mo máa rí dájú pé mo ka dáadáa kí n tó tọ̀ ọ́, kí n tó bọwọ́ lu, kí n tó ṣe é.

Ṣé o mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń gun kẹ̀kẹ́, tori wípé àti kékeré ni mo ti mọ bón ṣe ń gun kẹ̀kẹ́. Láti kékeré mo ti ń gun kẹ̀kẹ́, tí màá gun kẹ̀kẹ́ ni tí ìyá mi bá rán mi níṣẹ́, tí màami ba rán mi níṣẹ́ àbí tí bàbá mi bá rán mi níṣẹ́, màá gun kẹ̀kẹ́ lọ sí ibi tí wọ́n bá rán mi. Màá ra ǹkan tí wọ́n bá ní kí n bá wọn rà wá tí màá tun padà lọ. Ohun kẹ̀kẹ́ un ni màá tun gbé padà lọ sílé tí màá tun fi lọ jíṣẹ́ tí wọ́n rán mi. Fún ìdí èyí, mo mọ bí wọ́n ṣe ń gun kẹ̀kẹ́.

Kí ni yóò má a mú ọ rẹ́rìn? Nǹkan púpọ̀ tó má a mú mi rẹ́rìn lórísìíríìsì. Torí wí i pé mo jẹ́ ẹnìkan tí nǹkan kì í pẹ́ n pa lẹ́rìn. Fún ìdí èyí, ǹkan kékeré tí ẹnìkan bá ṣe lẹ́gbẹ́ mi, ó má a mú mi rẹ́rìn ní ọ̀pọ̀ ìgbà. Ni àìmoye ìgbà, mo má a ń rẹ́rìn sí nǹkan tó ti ẹwù kó kéré mọ́, mo sì má a ń rẹ́rìn. Tó ti ẹwù kó kéré mọ́, mo sì má a ń rẹ́rìn.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó má a ń ṣètò nǹkan, nítorí pé mo níìfẹ̀ láti má a ṣètò nǹkan lórísìírísìí. Mo níìfẹ̀ láti má a ṣètò nǹkan lórísìírísìí, torí pé mo fẹ́ jẹ́ kí gbogbo nǹkan mi má a lọ létólétò, torí pé mi ò fẹ́ kó dojúru, mi ò fẹ́ jẹ́ kó dàrú. Fún ìdí èyí, mo níìfẹ̀ kí ma ṣètò àwọn nǹkan mi ní ẹsẹẹsẹ̀ láti kékeré, láti, láti ibi tó kéré jù lọ sí ibi tó pọ̀ jù. Bẹ́ẹ̀ni, mo ṣe fẹ́ràn láti má a to àwọn nǹkan mi.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní ọ̀sán. Ó dẹ̀ máa n bọ́ sí irú oúnjẹ tí mo dè lè jẹ́ lọ́sàn án ni àwọn oúnjẹ tí kò ní wúwo ju, tó sì lè máa jẹ́ kí n ṣiṣẹ́ torí ní ọ̀pọ̀ ìgbà ní ọ̀sán ni mo máa ń wà ní ibi iṣẹ́. Nídí ẹ̀yìí àwọn oúnjẹ tí mo máa ń jẹ jù ní ọ̀sán ni àwọn oúnjẹ tó bá fúyẹ́ tó sì máa jẹ́ kí n lè rí iṣẹ́ ṣe níbi iṣẹ́ tí ó ní jẹ́ kí n máa sùn níbi iṣẹ́ lọ títí. Àwọn oúnjẹ bí ìrẹsì ó sì máa fún mi lágbára tó jẹ́ pé máa dè ṣì lè máa ṣiṣẹ́ síi. Àwọn oúnjẹ bí ẹwà tó jẹ́ pé ó sì máa kún inú mi díẹ̀ kò dẹ̀ ní wúwo ju. Àwọn oúnjẹ ìgbà mi mo lè jẹ fùfú torí pé mo fẹ́ràn atí màá jẹ fùfú nígbà mi. Àwọn irú àwọn oúnjẹ tí mo máa ń jẹ ní ọ̀sán niwọ̀nyí.

Bẹ́ẹ̀ni, ṣé o máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tó máa ń, tó jẹ́ pé kò sí ibi tí mi ò tí lè kọ́ nǹkan tuntun. Fún ìdí èyí, mo máa ń kọ́ nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì tó pọ̀, tó pọ̀ lái mò yè ìgbà. Torí pé orí Íńtánẹ́ẹ̀tì mo ti máa ń kọ́ àwọn nǹkan mìíràn lái moyè ìgbà. Torí pé èmi mọ̀ pé kò yẹ kí èèyàn máa dáwọ́ ẹ̀kọ́ dúró ní ọ̀nà ko náà. Ó yẹ kí èèyàn máa kọ́ oríṣìíríṣìí ẹ̀kọ́ láti ibi tí ẹeyan tí lè kọ́. Fún ìdí èyí, mo máa ń lọ sí ilé ìkàwé gan nígbà mìíràn. Ìgbà mí, ibi tí mi ò tí lè rò pé màá ti kọ́ nǹkan mìí gán ni màá tún ti kọ́. Fún ìdí èyí, mo maá n didi lọ sí orí Íńtánẹ́ẹ̀tì ló kọ́ àwọn nǹkan kan.

Báwo ni o ṣe máa rí i dájú pé ọjà rẹ dára? Oríṣiríṣi ọ̀nà náà ni mo máa ń gbà tí mo ṣe máa n rí i dájú wípé ọjà mi dára. Èyí kíní ni kí n tó ra ọjà kankan, mo ti mọrú nǹkan tí mo ń wá lọ sọ́jà. Ìkéji ni pé kí n tó ra ọjà kankan, mo ti mọ bí-- kí mo ti mọ òye ẹ̀, mo ti mọ òye nǹkan tí mo fẹ́ rà. Ìkéta tun ni pé kí n tó ra ọjà kankan, mo ti mọ bí, bí ọjà yẹn ṣe ṣe gidi tó iru àwọn nǹkan bẹ́yẹn. Tí mo bá mọ àwọn nǹkan yìí, mo-- ó dá mi lójú pé mo máa rí ọjà gidi rà.

Gbogbo ibi ni mo ti máa ń ra nǹkan. Ọ̀pọ̀lọpọ̀ oríṣiríṣi ibi ni mo ti máa ń ra nǹkan torí pé mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mi ò kí ń, mi ò kí ń jókòó sí ibi kan àbí mi ò kí ń lọ sọ́dọ̀ ẹnìkan láti lọ máa ra gbogbo nǹkan mi. Mo fẹ́ràn láti máa tọ́ gbogbo ibi wò kí n lè wo èyí tó bá, tó bá máa wúlò fún mi ní òye àti ní bí ó ṣe máa jìnnà sí, sí mi tó. Torí díẹ̀ yìí ni mi ò ṣe kí ń dúró sí ibi kan máa ra, mi ò ṣe kí ń ra nǹkan lọ́dọ̀ ẹnìkan gbogbo nǹkan. Mo máa ń lọ sóríṣiríṣi àwọn ènìyàn tí màá lọ máa béèrè kí ni òye t'enta tí yin kin wa lè fi wé ara wọn.

Nígbà wo ni o máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun? Àn, ìgbà tí mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, ó máa ń tóbi boyá ọdún kan sí ọdún méjì ni mo máa ń ra ẹ̀rọ ayárabíàṣá tuntun, torí eléétí tí mo bá máa lò kótó di ìgbà yẹn ó ti máa ṣá àti gbó, kò ní máa ṣiṣẹ́ kárakọ̀, kò ní máa ṣiṣẹ́ dáadáa mọ bí i ti tẹ́lẹ̀. Torí ẹ́ ni ó ṣe jẹ́ pé mo máa ń ra tuntun ní boyá ọdún kan lẹ́yìn ọdún kan àbí ọdún méjì tí mo ra ọlọ́ àkọ́kọ́ tí mo rà. Àmọ́ ìgbà mí ìgbà mí, mo sì máa ń ra àwọn ayárabíàṣá tuntun kó tó di ọdún kan, torí pé àwọn mí tí màá ra wọn ni ṣiṣẹ́ dáadáa, dáadáa bí mo ṣe fẹ́ lọ títí, bí dìí yìí máa fẹ́ nílò àti wá pààrọ̀ ẹ̀. Torí ẹ́ ni mo sì wá máa, mo sì máa wá ra tuntun kó tó pé ọdún kan.

Ṣé o máa wo wọ ago ọwọ́? Láàkọ́kọ́ ná, ago ọwọ́ jẹ́ nǹkan tí èmi gẹ́gẹ́ bí ọkùnrin, ago ọwọ́ jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Fun idi èyí? Mo máa ń lo ago ọwọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Agagà ìgbà tí mo bá fẹ́ jáde lọ síta, bóyá ó ní àwọn nǹkan tí mo fẹ́ lọ ṣe, bóyá mo fẹ́ jáde lọ sí òde, mo lè wọ ago kí ago tó máa bá aṣọ àti bàtà mi mu. Iru àwọn ago yẹn ni mo máa ń wọ, tí máa le tún dùn, tí máa le da, tí máa le dùn ni ọmọ ọkùnrin. Iru àwọn ago tí mo mọ̀, bẹ́ẹ̀ ni mo ṣe máa ń múra jáde.

Eré ìdárayá wo ni o fẹ́ràn jù? Eré ìdárayá tí mo fẹ́ràn jù ni eré ìdárayá àwọn agbá bọ́ọ̀lù. Àwọn afi, àwọn agbá bọ́ọ̀lù tó má ń lo ẹsẹ̀ ni mo fẹ́ràn jù torí pé mo mọ̀ púpọ̀ nínú wọn. Ó sì, ó sì wù mí kí n dàbí ti wọn. Mo dẹ, mo tún fẹ́ràn àwọn tó pọ̀ àti àwọn ẹgbẹ́ tó pọ̀ nínú àwọn eré ìdárayá. Mo fẹ́ràn púpọ̀ nínú wọn. Mo sì fẹ́ràn bí wọ́n ṣe má ń gbá, bí wọ́n ṣe má ń fẹsẹ̀ gbá bọ́ọ̀lù wọ̀nyẹn. Àwọn nǹkan tí mo fẹ́ràn jù nípa wọn nìyẹn.

Ṣé owó tí ò ń gba, owó tí ò ń gba dára tó? Bẹ́ẹ̀ ni, owó tí mo ń gba ó dára. Orí pe, mo sọ wípé ó dára. Ìyẹn túmọ̀ sí wípé ó tó mi, ó tún ń bọ̀ mí, ó tún ń bọ̀ àwọn ẹbí tó súmọ́ mi jù. Ó tó mi, ó tón ń bọ̀ mí. Mo lè ra'ṣọ, mo lè ra bàtà nígbà tó bá wù mí. Ó tún ń ṣe àwọn nǹkan tó pọ̀. Mo tún rí, mo tún rí ìfipamọ́ díẹ̀ díẹ̀ nínú owó yẹn. Ìyẹn lọ́ ń pè ní pé mo jẹun, mo tún jẹ iṣẹ́kù. Bẹ́ẹ̀ ni, owó tí mo ń gba ó tó mi, ó dára tó.

Àkókò mélòó ni o máa ló ń sùn? Àkókò tí mo bá ń sùn lóju, ó lójú. Lójú kì í ṣe gbogbo ìgbà ní, ó jẹ́ pé mo ní àkókò kan tí mo ń sùn lójú. Àmọ́ àkókò tí mo mọ̀ pé mo má ń sùn jù ni àsìkò tí mo wàì. Mo ní ago mọ́kànlá lẹ́yin náà mo má ń sùn. Torí mo máa ṣe ọmọ ní oríṣiríṣi iṣẹ́ tí ó yẹ kí n ṣe ní ọwọ́ tí mo wàì. Ni di eyì ago mọ́kànlá ni mo má ń sùn. Torí pé iṣẹ́ mi má ń pọ̀, iṣẹ́ má ń pọ̀ lọ́wọ́ mi.

Ṣé o má n mu ògùn lójoójúmọ́? Rárá, kì í ṣe ojoojúmọ́ ni mo má a n mu ògùn. Àmọ́n mo ma n lo ògùn lẹ́ẹ̀kọ̀kan sá. Yàtọ̀ sí pé tí ara mi ò bá yá sá, mo má a n lo ògùn. Láwọn ìgbà mi, bí ẹ pé, bí a ó kọ́ fẹ́rẹ́ mi díè, bí a orí ń fọ́ mi díè, àbí apá ibìkan ń ro mí ní ara mi, mo lè ra àwọn òògùn kọ̀ọ̀kan díẹ̀ díẹ̀ tí mo mọ̀ pé ó lè ṣiṣẹ́ fún mi kíákíá kí a jẹ́ kí gbogbo ibi tó ń dùn mí kó lọ. Màá rà àwọn òògùn yẹn máa dé e lò. Gbogbo ara mi a jí pépé padà. Àmọ́ kì í ṣe gbogbo ìgbà ni mo má a n lo òògùn.

Báwo ni o se máà ń pín owó náà pẹ̀lú àwọn ọ̀rẹ́? A, mo ti máà ń pín owó mi, ó yàtọ̀ síra torí kì í ṣe, kì í ṣe gbogbo ìgbà ni mo máà ń rí owó kan, torí pé owó báí báí ni mo ń gbà ní gbogbo ìgbà rara, àmọ́ bóy'ówó tí mo bá rí, tí mo bá rí pé ó ṣiṣẹ́ kún tí mo lè pín pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tí a lè jọ lọ fi jáde, òun ni mo mọ̀ pé mo máa ń pín láàrín àwọn ọ̀rẹ́ mi torí pé a kò lè gbé ká jáde ká lọ fi jẹun àbí ká ṣeré àwọn nǹkan bẹ́yeń bẹ́yeń.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Bẹ́ẹ̀ ni mo máa ń mu omi dáadáa. Mo fẹ́ràn láti má a mu omi dáadáa ní ojoojúmọ́ torí pé mo ti gbọ́ pé omi dáa fún ara pé ó máa ń ti àwọn ìdọ̀tí àti gẹ́dẹ́gẹ́dẹ́ ara jáde. Fún ìdí èyí, mo máa ń mu omi tó pọ̀ lójoojúmọ́ torí pé ó máa ń bá mi ti gbogbo àwọn ìdọ̀tí, ó máa ń bá mi fọ àwọn ìdọ̀tí kọ̀ọ̀kan jáde, kò dẹ́ni nílò kí n má a kó àwọn òògùn kankan jẹ. Torí idí èyí, mo má a ń mu omi dáadáa ní ọ̀pọ̀ ìgbà ní ojoojúmọ́.

Ṣé màá ń kọ lẹ́tà fún àwọn ènìyàn, bẹ́ẹ̀ni, màá ń kọ lẹ́tà fún àwọn ènìyàn torí pé màá fi ìgbà mìíràn àwọn lẹ́tà yìí, màá fi ń pa àwọn owó díẹ̀díẹ̀ kọ̀ọ̀kan. Àmọ́ ọ̀pọ̀ ìgbà mo máa ń kọ lọ́fẹ̀ẹ́ fún àwọn kọ̀ọ̀kan. Bóyá àwọn ọ̀rẹ́ mi nílò láti kọ lẹ́tà síbi kan pé wọ́n fẹ́ kọ àtẹ̀jíṣẹ́ sí ẹni kan tàbí ibòmíì, màá ń kọ, màá kọ fún wọn lọ́fẹ̀ẹ́, wọ́n á lọ àbí wọ́n á gbé lọ síbi tí wọ́n ti fẹ́ lòó. Mọ́ màá ń kọ wọ́n, màá ń kọ lẹ́tà fún àwọn ọ̀rẹ́ mi lọ́fẹ̀ẹ́, mo sì máa ń kọ lẹ́tà fún àwọn mìíràn tí máa gbà owó lọ́wọ́ wọn.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Àimoye yé ẹ. Ǹkan pọ̀ tí mo rántí nípa ọmọdé mi àmọ́ óláwọn ǹkan kan tó jẹ́ pé mo máa ń rántí dáadáa bí ìgbà tí àwọn bí mi bá nà mí bóyá ìgbà tí mo bá ṣe nǹkan tí ó dá àbí bóyá ìgbà tí mo bá lọ gbá bọ́ọ̀lù tí mo á ṣì ṣe bí ẹsẹ̀ mi wá ṣí àbí ẹsẹ̀ mi ya tí ó jẹ́ pé màá ma sunkún bí àwọn bí mi ṣe máa ń bá mi wọ àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn àbí ìgbà tí mo bá lọ sí ilé ìwé tí màá ń bá àwọn ọ̀rẹ́ mi ní kékeré ṣeré tájọ̀ máa ń rẹ́rìn tájọ̀ máa ń sáré kiri tájọ̀ máa ń ṣerépá. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn ni mo rántí.

Ṣé o má a ń kọrin kẹ́lẹ́? Ìgbà ọlọ́jú ìgbà tí mo máa ń kọrin kẹ́lẹ́ torí kí n ṣe gbogbo igbà. Mo máa ń kọrin kẹ́lẹ́, rí pé ìgbà tí mo bá fẹ́ kọrin kẹ́lẹ́ ni ìgbà tí boyà mí ò fẹ́ jẹ́ kí èèyàn tó wà ní ilé kejì kó gbọ́ orin tí mò ń kọ àbí kó gbọ nǹkan tí mò ń sọ. Ìgbà yẹni mo máa ń kọrin kẹ́lẹ́ tí mo má ń sọ̀rọ̀ kẹ́lẹ́ torí mi ò fẹ́ jẹ́ kí àwọn tó wà ní boyà ilé kejì tàbí ilé kẹta kan gbọ́ gbogbo nǹkan tí mò ń sọ. Ìgbà yẹni gangan ni mo mọ̀ pé mo máa ń kọrin kẹ́lẹ́ kẹ́lẹ́.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà Bẹ́ẹ̀ni, ìgbà mí máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà torí, tori pé ó má a mú iṣọkan ìṣọ̀kan láàrin òṣìṣẹ́ àti àwọn tó gba ni síṣẹ́ torí ẹni mi sì máa ń jẹun pẹ̀lú àwọn oníbàára n gbà mìí kọ le mọ pe kan lè mọ̀ pé ara wọn náà ni mo jẹ́, pé mi ń ṣe àlejò, mi ò ń ṣe èèyàn tọ lè má bẹ̀rù torí ẹ ni mi ṣe máa ń jẹun pẹ̀lú àwọn oníbàárà nii ní ìgbà tí mo bá ráyè àti jẹun pẹ̀lú wọn.

Nígbà wo ni o kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́? Àì, ìgbà tí mo kẹ́yìn rìnrìn àjò fún iṣẹ́ o ti ṣe díẹ̀ báyìí, o ti ṣe díẹ̀. Àmọ́ mo jẹ́ ẹnìkan tó máa ń rìnrìn àjò fún iṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Nítorí pé iṣẹ́ mi gba kí'yàn máa rìn, k'èèyàn n máa ṣe àwọn ìpàdé kọ̀ọ̀kan tó jẹ́ pé a ránri àwọn ìrìnàjò kọ̀ọ̀kan. A, à rín àwọn ìrìnàjò kó lè bá àwọn ènìyàn tuntun pàdé, kó lè bá àwọn ènìyàn tuntun pàdé kó lè mọ́, kó tún lè kọ́ ìmọ̀ lára tiwọn àti báwọn náà ṣe ń ṣiṣẹ́ tiwọn bóyá ó lè mú kí iṣẹ́ ti ẹ́ rọrùn díẹ̀ síi. Mo máa ń rìnrìn, mo ma ń rìnrìn àjò fún iṣẹ́ mi ní ọ̀pọ̀ ìgbà. Bí i ọ̀sẹ̀ tó kọjá náà ni mo sì rìnrìn àjò kan fún iṣẹ́.

Ṣé o máà ń ka ìwé? Bẹ́ẹ̀ni, mo máa ń ka ìwé. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn àti máa ka ìwé. Ìwé lóríṣiríṣi oríṣiríṣi ìwé. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn àti máa ka ìwé dáadáa torí pé mo fẹ́ràn láti máa kọ́ oríṣiríṣi ìmọ̀ sí inú ìwé. Torí ẹ ni mo sì máa ń ka oríṣiríṣi ìwé dáadáa ni òtún ló sí. Torí kí n lè bá kọ́ nǹkan tuntun, kí n lè bá mọ nǹkan tuntun, kí n lè bá ní ìmọ̀ sí, kí n má ba rẹ̀yìn láàrín àwọn ẹlẹ́gbẹ́. Torí ẹ ni mo sì máa ń ka ìwé kún àwọn ìmọ̀ tí mo ti ní tẹ́lẹ̀.

Kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? À imọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi ó pọ̀ jẹ. Torí ojoojúmọ́ ni àwọn èèyàn ní àwọn èèyàn ló ń pèlè si ní ìmọ̀ ní, nínú iṣẹ́ tí mò ń ṣe fún ìdí èyí, ó pọ̀ dandan láti kọ́ àwọn ìmọ̀ mìíràn kí n lè túbọ̀ mọ̀ sí i ní ọ̀dọ̀ àwọn èèyàn kí ń má máa máa rẹ́ yín.

Ṣé o máà ń pe àwọn oníbàárà tuntun? Bẹ́ẹ̀ni, mo máa ń pe àwọn oníbàárà tuntun, torí kí n lè mọ bí nǹkan tí mo ta fún wọn tàbí nǹkan tí mo bá fún wọn, kí n lè mọ bó ṣe rí nígbà tàn lò, kí n lè mọ boya wọ́n lò dáadáa náà pẹ̀lú kí n lè mọ, kí n lè mọ nǹkan tán sọ, nǹkan tán sọ nígbà tàn bá lò tán, kí n lè mọ bí ọkàn wọn ṣe rí nígbà tàn bá lò, kí n mọ boya nǹkan gidi ni mo ta fún wọn tàbí nǹkan burúkú.

Ìgbà, ìgbà mélòó ni ìrìn àjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Gbà bí wákàtí bí mẹ́wá sí bí, láti wákàtí bí i mẹ́wà sí bí wákàtí ọgbọ̀n wákàtí ni ìgbà tó máa ń gbà fún mi láti rìn láti ilé, tí mo bá fẹ́ fẹsẹ̀ rìn nìyẹn o. Ìgbà tó máa ń gbà tí mo bá fẹ́ fẹsẹ̀ rìn láti ilé lọ sí ibi iṣẹ́ nìyẹn. Àmọ́ tí mo bá fẹ́ gbé ọkọ̀ mi, ìgbà míì ò lè jẹ́ bo ya bí ìṣẹ́jú bo ya bí mẹ́ta márùn náà ni màá lò láti ilé dé ibi iṣẹ́. Ìgba míì náà dẹ̀ sí ní ko je pé, boya ọ̀kadà ni mo bá gbé, ó máa, ó tún máa, ó tún máa lé díẹ̀ yàtọ̀ sí ìgbà tí mo bá gbé ọkọ̀ temi gangan. Bí ìrìn àjò mi lọ sí ibi iṣẹ́ ṣe máa ń rí ní ọ̀pọ̀ ìgbà nìyẹn.

Bẹ́ẹ̀ni, ṣe o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn? Bẹ́ẹ̀ni mo máa ń lo ní ọ̀pọ̀ ìgbà, máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn ní ọ̀pọ̀ ìgbà torí ó jẹ́ nǹkan tó máa ń, tó máa ń ràn mí lọ́wọ́ àti ṣe nǹkan tó pọ̀. Mo máa ń lo ní ọ̀pọ̀ ìgbà torí pé ó máa ń jẹ́ kí iṣẹ́ rọrùn fún mi, kói jẹ́ kí iṣẹ́ pa mí lára lọ títí lọ títí báyen. Isi léyìí tó fi jẹ́ nǹkan tí mo máa ń lo, mo máa ń lo dáadáa ní oríṣiríṣi ọ̀nà, ní oríṣiríṣi ọ̀nà ni mo ti máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohùn.

Ní ìgbà wo ni o kẹ́yìn lórí dókítà? Àwọn ọ̀sẹ̀ tí ó kọjá ni mo kẹ́yìn lórí dókítà. Àmọ́ mo jẹ́ ẹnìkan tó máa ń rí dókítà dáadáa ní òrékòóré torí mi ò fẹ́ràn kí, mi ò fẹ́ràn kí ara mi kó máa ṣe kí ara mi máa yà. Fún ìdí èyí, mo máa ń tètè lọ sí ọ̀dọ̀ dókítà kí n lè wúwo, kí n lè bèrè, kí n lè mọ̀ ọkàn tó ń ṣe mí, kí n lè mọ̀ àwọn nǹkan tí mo lè lò lójú ẹsẹ̀ bóyá ó ní àìsàn kékeré kan tó ti fẹ́ sá pamọ́ sí ago ara mi tàbí ó ní nǹkan mí tí ó yẹ kí n ṣe, bóyá ó ní òògùn mi tó yẹ kí n lò, bóyá àwọn òògùn tí mò ń lò ní àsìkò ìgbà míràn, bóyá kò dá. Bóyá àwọn ìdí tí mo ti máa ń rí dókítà léèléyi.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Aà, olójú ìgbà tí mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Nitorí pé mo mọ̀ pé kò da kí èyàn máa jẹun nínú ọkọ̀. Àmọ́ tí mo fẹ́ jẹun nínú ọkọ̀ náà, mo máa, máa gbé ọkọ̀ náà ṣẹ́gbẹ́. Mi ò ní, mi ò ní jẹ́ pé bí àgbà tí mò ń wa ọkọ̀ ni mò ń jẹun ní ojú pópó náà. Mo máa ń gbé ọkọ̀ náà ṣẹ́gbẹ́ tí màá gbé síbi kan tí màá ra máa jẹun. Àmọ́ mo mọ̀ pé kò da kí èyàn máa jẹun nínú ọkọ̀. Ní dí è kí n ṣe gbogbo ìgbà mo máa ń jẹun nínú ọkọ̀. Olójú ìgbà náà tí mo máa ń jẹun nínú ọkọ̀, ìyá, ẹbí yẹn, ẹbí, ìbéyà ẹbí yẹn ti pa mí dada. Lẹ́yìn mo mọ̀ pé má jẹ nínú ọkọ̀ tó bá ka mímú.

Nígbà wo ni o máa ń fa? Olójú ìgbà tí mo máa ń fa torí ìgbà mí o ti máa rẹ mí dáadáa, to je pé mi ò ní ní, to je wipé mo kàn máa fà àti rẹ mí sára, màá kàn máa wọ́ rìn ni. Àmọ́ ìgbà mí tọ jepé ara mi máa ṣe pepé to jepé mo lè rin bó ṣe wù mí. Fún ìdí eyi ìgbà tí mo máa ń fà ni ìgbà tó bá ti rẹ mí dáadáa boya mi ò rorun sùn dáadáa, boya mi ò rorun sùn mọ́jú, boya orun tí mo dẹ̀ sùn, boya mi ò rí sùn dáadáa, boya ooru mú mi nígbà tí mo sùn tí n báa wá jí, mo máa ń fà bákan bákan.

Ọjọ́ mélòó ni o ní fún ìsinmi ọdọọdún? A! Mi ò lè ka oyè igba, mi ò lè ka oyè ọjọ́ tí mo ní fún ìsinmi ní ọdọọdún, torí pé ó pọ̀, ó ṣe díẹ̀ láti bẹ̀rẹ̀ ọdún. Mo máa ní kí ń máa kà ní ọ̀kọ̀ọ̀kan méjì méjì, ó máa pọ̀, ó máa pọ díẹ̀ torí oríṣiríṣi ìsinmi, oríṣiríṣi ọdún ló wà nínú ọdún torí, torí ẹni ọjọ́ tí mo ṣe máa ń fi ní ìsinmi nínú ọdún ó pọ̀, ó ṣe díẹ̀. Ọjọ́ ọdún Kérésìmesì máa ń bẹ, ọjọ́ ọdún, ọjọ́ ọdún tuntun máa ń bẹ, ọjọ́ àwọn Mùsùlùmí wá ń bẹ, oríṣiríṣi ọjọ́ àwọn ti orílè-èdè tí wọ́n ò ní gbà kí ẹnikẹ́ni lọ sí ibi iṣẹ́ iyẹn náà tún wá ń bẹ. Ó jẹ́ èyí, oríṣiríṣi ọ̀pọ̀ ọdún ló wà nínú ọdún.

Ṣé o mọ bí a ti ń wẹ̀? Bẹ́ẹ̀ni, mo mọ bí a tí ń wẹ̀ torí mi ò ún ṣe ọmọ kékeré mọ́. Ìgbà tí mo jẹ́ ọmọ kékeré gan an àti kékeré àti bí i ọmọ ọdún mẹ́wàá, mo ti ń dá wẹ̀ fún rà mí. Fún ìdí èyí, mo mọ bí a ti ń wẹ̀. Mo lè wẹ rà mí mọ́ tónítóní torí pé mi ò ún ṣe ọmọdé mọ́. Ẹmi náà ti jẹ́ àgbàlagbà.

Báwo ni o ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà? Bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi ni wípé àkọ́kọ́ náà, mo máa rí i lájú wípé oníbàárà ọ̀ ún kọ́kọ́ jẹ́ èèyàn tí mo fẹ́ràn, tí mo mọ̀ pé ẹni tí bá ba sọ̀rọ̀ dé bí kan, ó máa tètè gbọ́. Ó dẹ̀ máa ra ọjà tí mo fẹ́ tà fún un. Ẹ́lẹ́kejì ni pé bí mo ṣe máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà ni pé mo ti máa mọ irú ọjà tí oníbàárà yẹn fẹ́ràn. Mo dẹ̀ máa mọ bí mo ṣe máa gbé ọjà mi kalẹ̀ ní ọ̀nà tó jẹ́ pé ó máa bójú mi tó tún máa jọ́lọ́jú. Irú àwọn nǹkan bẹ́ẹ̀ ni mo máa ń wò. Èṣèṣe tí mo máa fi ni wọ́n ni mo máa fi ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi. Ẹlẹ́ẹ̀kẹta ni pé irú ọjà tí mo bá fẹ́ tà fún un, elé tí mo bá mọ̀ pé ó dára jù nínú gbogbo ọjà mi ni màá mú dání ni màá fi hàn pé, ọjà tẹ̀yìn fẹ́rà léyìí yọ, báwo lẹ ṣe wà rí síí? Irú àwọn ìmúra sílẹ̀ máa ń jẹ́ kí inú oníbàárà dùn, kó mọ̀ pé èèyàn tí ẹ yẹ́ won sí dé bí kan.

Ṣé o máa ń rìn ní àlàáfíà? Bẹ́ẹ̀ni, mo máa ń rìn ní àlàáfíà. Mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo, mo fẹ́ràn láti máa ń rìn díẹ̀díẹ̀. Mi ò dẹ́, mi ò dẹ́ fẹ́ máa bá àwọn ènìyàn jà. Torí ẹ ni mo se máa ń rìn ni álàáfíà. Mi ò fẹ́ máa bá àwọn ènìyàn jà. Mo máa ń omọ jẹ́jẹ́, jẹ́jẹ́, jẹ́jẹ́ tèmi ni mo máa ń ṣe. Jeje ni mo fẹ́ràn láti máa ń rìn ní àlàáfíà. Mi ò fẹ́ràn láti máa bá àwọn ènìyàn jà. Mi ò dẹ́ kí ń gbé èèyàn sínú. Mo máa ń ṣe jẹ́jẹ́, jẹ́jẹ́, jẹ́jẹ́ tèmi ni mo máa ń lọ nílọ̀ tèmi.

Ṣé o ní káàdì iṣẹ́? Bẹ́ẹ̀ni, mo ní káàdì iṣẹ́. Ìdí tí mo dẹ̀ ṣe ní káàdì iṣẹ́ ni wípé kí ń tó lè wọ inú ibi iṣẹ́ mi ni ibi iṣẹ́, kí ń tó lè wọ ibi iṣẹ́, mo máa ń-- ó pọn dandan kí ń, kí ń, kí ń fi hàn pé ara ibi iṣẹ́ wọn ni mí ni mo jẹ́. Fún ìdí èyí wọn pín káàdì iṣẹ́ fún gbogbo òṣìṣẹ́ tó wà ní ibi iṣẹ́ wa pé tí a bá máa wọlé, a gbọdọ̀ fi káàdì iṣẹ́ yẹn hàn kí a tó lè wọlé sínú ibi iṣẹ́ wa torí ẹ ni mo ṣe ní káàdì iṣẹ́

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifísàn? Bẹ́ẹ̀ni, mo máa ń wo àwọn ètò tẹlifísàn. Mo dẹ̀ fẹ́ràn àwọn ètò tẹlifísàn lọ́pọ̀lọpọ̀ torí pé ó jẹ́ àwọn ètò tí mo lè rí, tí mo lè máa rí ǹkàn tó ń ṣe, tí màá tún máa gbọ́ ǹkàn tó ń sọ. Torí pé irú àwọn ètò bẹ́yẹn máa ń dùn mọ mi. Óma ń dùn mọ́mi àti wò tó rí mi o. Kò sí pé kò sí ìṣòro bí ẹ̀rọ asọ̀rọ̀mágbésí tí màá kan máa gbọ́ ǹkàn tó ń sọ tí mi ò ní rí ǹkàn tó ń ṣe. Àmọ́ àwọn ètò tẹlifísàn máa ń dùn. Irú bí ya ti máa ń wo àwọn àgbábọ́ọ̀lù àbí àwọn tó ń fi ọwọ́ gbá bọ́ọ̀lù tí màá ń wo àwọn eré ìdárayá wọn yẹn, ó máa ń dùn mọ mi lọ́pọ̀lọpọ̀ torí pé mo fẹ́ràn àwọn ètò yẹn. Mo dẹ̀ lè rí ǹkàn tó ń ṣe, mo tún máa tún maa gbọ́ ǹkàn tí wọ́n ń sọ.

Èdè wo ni o fẹ́ kọ́? Èdè tó wù mí kí n kọ́ nísinsìnyí bayii ni èdè Faransé, torípé mo dẹ̀ fẹ́ràn ẹ̀dẹ̀ ni, níbí mo ṣe fẹ́ràn èdè Faransé yẹn, mo fẹ́ràn ẹ́ gidigidi. Fídí e yìí, èdè tó wù mí kí n kọ́ nísinsíyì gangan niyen, àmọ́ àwọn èdè mìíràn wà tó ṣi wù mí kí n kọ́. Àmọ́ boyá lẹ́yìn ìgbà tí mo bá ti kọ́ n e, ko èdè Faransé tán, mo máa ṣẹ́ wá bẹ̀rẹ̀ sí n kọ́ àwọn èdè tó kún, àwọn èdè bí i àwọn èdè Jamani, àwọn èdè, àwọn èdè òyìnbó gidi gangan tó ní òyìnbó gangan. Àwọn bíru àwọn èdè tí mo fẹ́ kọ́ gangangan ni yẹn.

Ní ìgbà wo ni o máa ń fọ aṣọ? Ìgbà àsìkò tí mo máa ń fọ aṣọ ni ìgbà tí mo bá rí ààyè lọ́pọ̀lọpọ̀, igba yen mo máa ń dídi fọ aṣọ mi, ó yẹ pé mo jẹ́ ẹnìkan tí mi ò fẹ́ràn kí aṣọ mi máa dọ̀tí. Mo fẹ́ràn kí aṣọ mi máa mọ́ tónítóní torí ẹ ni, àmọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìgbà tí mo máa ń rí ààyè àti fọ aṣọ ni ní ìparí ọ̀sẹ̀. Ìgbà yẹn gangan ni mo máa ń rí ààyè àti fọ aṣọ ìparí ọ̀sẹ̀, tó yẹ́ pé mi ò lọ ibi iṣẹ́, mi ò jáde. Boyà mí lè tún lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi, igba yen ni mo máa ń dídi fọ aṣọ mi, pé ma gbé síta máa fọ. Tó bá dẹ́ tún ti gbẹ máa tún wá lọ kí n lè fi múra fún iṣẹ́ ọ̀sẹ̀ tí ó ń bọ̀.

Báwo ni o ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alábàṣiṣepọ̀? Bí mo ṣe máa ń ṣe ìbáṣepọ̀ pẹ̀lú àwọn alágbàṣepọ̀ mi ni wípé, alàkọ́kọ́ náà màá bá gbogbo wọn ṣeré dáadáa ní ọ̀pọ̀lọpọ̀, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ní oreekòore mọ màá n ba gbogbo wọn ṣeré. Èlekejì tún ni pé, mọ màá bá gbogbo wọn jáde bóyá tó bá kọ̀ fẹ́ jáde, bóyá wọ́n fẹ́ lọ ra ǹkan, màá bá wọn jáde kí a lè tún mọ́ ara wa si kí ìṣọ̀kan tún lè wà. Ẹlẹẹkẹta ni wípé mo tún máa ń bá gbogbo wọn jẹun bóyá ìgbà ọ̀sán tí gbogbo wọn tó bá sọ pé ẹbí ǹ pàwọn tó bá fẹ́ lọ jẹun, a jọ máa jáde, a jẹun, a mu àtu ṣeré nídi oúnjẹ kí a lè mọ ara wa si, kí a lè mọ bí gbogbo wa, kí a lè mọ ǹkan tó máa ń mú inú wa dùn, ǹkan tó máa ń mú orí wa wú.

Ṣé o máà ń ṣe àtúúlò nǹkan? Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe àtúúlò nǹkan ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. To je pe, tí baa ti lò nǹkan lẹ́ẹ̀kan, mo màá tún tulo, fún àpẹẹrẹ bí aṣọ, máa ń wọ aṣọ dàda múlẹ̀ lo o, mo máa ń lo bí bàtà náà. Mo máa ń lo, mí ò lè wọ bàtà lẹ́ẹ̀kan kí wa sọ pé mo fẹ́ ko danu, abi kí n lo aṣọ lẹ́ẹ̀kan kí wa sọ pé mo fẹ́ ko danu. Kò ní bójú mú lọ títí, torí ẹ loṣe jẹ́ pé mo máa ń tú àwọn nǹkan mi lò, àwọn nǹkan tí mo mọ̀ pé mo lè tún lò, tí mo lè tún lò dáadáa. Mo máa ń tún lò ní òrekore ní ọ̀pọ̀ ìgbà.

Ṣé o máa ń gba àwọn ìméèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, mo máa ń gba àwọn ìméèlì àìwúlò kọ̀ọ̀kan. To rí pé ọ̀pọ̀ ìgbà ni ìméèlì oríṣìíríṣìí máa ń wọrí phone mi tí ó máa ń wọrí àtẹ̀jíṣẹ́ mi tí ó jẹ́ pé mi kò wúlò fún mi, mi ò kín ló. Fún ìdí èyí, ọ̀pọ̀lọpọ̀ ìméèlì àìwúlò tó máa wọrí phone mi. Àmọ́ ó ní àwọn ibi tí mo máa rán gbogbo wọn lọ. Àwọn ìméèlì tí ò bá ti wúlò bẹ́ẹ̀ yẹn, ó ní ibi kan tí mo máa rán gbogbo wọn lọ, tí mo máa ń lọ fi pamọ́ sí, torí ẹni kò ṣe kí n wàhálà mi ní ọ̀pọ̀ ìgbà.

Kí ni o máà ń ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Ǹkan tí mo máa ń ṣe ní àárọ̀, ọ̀pọ̀ òpe oríṣiríṣi. Alákọ̀kọ̀ náà, tí mo bá kọ́kọ́ jí, màá kọ́kọ́ gbàdúrà. Lẹ́yìn yẹn, màá lọ fọyín. Lẹ́yìn yẹn, màá wẹ̀. Lẹ́yìn tí mo bá ṣàwọn mẹ́ta yẹn tán, mo lè dáná. Lẹ́yìn tí mo bá ti dáná, màá jẹun. Àmọ́ ìgbà mìíràn, màá jẹun. Táa máa bá ètò wa ló máa jẹun. Tí mo bá ti jẹun tán, mo lè, igbá yẹn ni màá lọ ibi iṣẹ́. Àmọ́ tó bá jẹ́ pé, bóyá, jẹ́ pé òpin ọ̀sẹ̀ tí mi ò jáde, tí mi ò lọ ibi iṣẹ́, tí mo bá ti kọ́kọ́ jí bẹ́ẹ̀ yẹn, yálà tó jẹ́ pé tí màá lọ, màá fi fọyín àbí tí màá fi, mo lè kọ́kọ́ fọyín nígbà mìíràn. Àmọ́ ní ọ̀pọ̀ ìgbà, màá kọ́kọ́ jáde, màá na ara mi, mo lè sáré díẹ̀, màá ń na díẹ̀ kí gbogbo ara mi lè tó ṣe pépé díẹ̀ sí i. Awon nko tí mo máa ń ṣe ní ọ̀pọ̀ ìgbà ni yẹn.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Ibéèrè gidi leléyìí o. Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi ni, alákọ̀ọ́kọ́ ni komputa mi. Ẹlẹ́ẹ̀keji ni ẹ̀rọ ayárabíàṣá, ẹ̀lẹ́ẹ̀kẹta ni bí àwọn ìwé kọ̀ọ̀kan wà, bí àwọn fáìlì kọ̀ọ̀kan ṣà. Awọn yẹn náà ṣe pàtàkì. Ẹlẹ́ẹ̀kẹta ni àwọn ohun èlò tí mo ńlò ó pọ̀ loríṣíríṣìí tí mi ò lè máa dárúkọ, dárúkọ bẹ́ẹ̀ yẹn tìti ní àmọ́ ó pọ̀ púpọ̀. Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ mi pọ̀.

Ṣé o mọ bí a ti ṣe ń pẹja? Rárá mi ò mọ̀ bí a ti ṣe ń pẹja, àmọ́ tí mo bá rí ẹnì tó máa kọ́ mi bí wọ́n ṣe ń pẹja, mo máa, mo ṣetán láti kọ́. Ni, ọ̀pọ̀ ìgbà ní lára àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tó mọ bí wọ́n ṣe ń pẹja tó bá lọ sódò, wọ́n á pẹja, wọ́n á mú wá lé a jẹ, inú wa máa dùn. Àmọ́ mo ti máa ń sọ fún wọn ni pé níjọ̀kan níjọ̀kan èmi náà máa kọ́ bí wọ́n ṣe ń pẹja ni ọwọ́ àwọn kan nínú wọn. Wọ́n dè tì ní pé kò sí wàhálà pé ijọ́ tí mo bá ti ṣetán láti kọ́ boya bi wọn ṣe ń pẹja pé kí n wá, tí wọ́n máa kọ́ mi bí wọ́n ṣe ń pẹja.

Ṣé o mọ̀ bí a ti ń ya àwòrán? Ǹ rárá mi mọ̀ bí a ti ń ya àwòrán lọ títí bẹ́ẹ̀yẹn bẹ́ẹ̀ náà. Àmọ́ mo jẹ́ ẹnìkan tí ẹ pé mo fẹ́ràn láti máa ya àwòrán nígbà mí. Mọ̀ kín ṣe pé nǹkan tí mo mọ̀ n ṣe dáadáa dáadáa dáadáa bẹ́ẹ̀ yen ṣá. Àmọ́ mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn láti máa, fẹ́ràn láti máa ya àwọn àwòrán torí mo fẹ́ràn láti máa wo àwọn àwòrán tó bá yá. Màá kọ̀ máa fi dánu ara mi dùn pé nǹkan báìbàí ni mo n ṣe ní àsìkò báìbàí. Oun báìbàí ni mo n ṣe ní àkókò báìbàí.

Ṣé o ti rìnrìn, ṣe o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni mo ti rìnrìn àjò lọ sí àwọn ìlú kọ̀ọ̀kan tí ó ń ṣe ìlú tí mo wà. Ó pọ̀ lóríṣiríṣi, ǹkan tó dẹ̀ mú mi rìnrìn àjò yẹn náà ni pé kójú iṣẹ́ náà lọ, iṣẹ́ ló mú mi rìnrìn àwọn ìrìn àjò yẹn. Torí pé níbi iṣẹ́ mi, mo máa ń, a máa ń lọ fún ìpàdé lóríṣiríṣi ní ìlú oríṣiríṣi, torí ẹ́ lọ ṣe jẹ́ pé mo ti lọ sí àwọn ìlú oríṣiríṣi mìíràn, mo ti kọjá ìlú orílẹ̀ èdè tí èmi wà, mo ti lọ sí àwọn oríṣiríṣi ìlú mìíràn.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Bẹ́ẹ̀ni, mo mọ àwọn aládùúgbò mi dáadáa. Mo mo jẹ́ ẹnìkan tó tí àwọn èèyàn lè wá bá ní àdúgbò, tan máa bá ṣeré torí ìgbà mìíràn tí mo bá jáde tàbí tí mi n bá lọ ibi iṣẹ́, mo màá jáde kí n ki àwọn ará àdúgbò mi kí n tie mọ àdúgbò mi dáadáa. Mo màá n jáde kí n kí wọn, kí n bá wọn ṣeré díẹ̀. Aá sọ̀rọ̀ bí ìlú ṣe rí, bí àdúgbò ṣe rí, ǹnkan tí boya woń dojú kọ àwọn ǹnkan kan ní àdúgbò, a lè sọ̀rọ̀ lórí ẹ̀ ká lè mọ ara wa sí i. Ǹkan tí mo máa ń jáde, tí mo máa ń lọ sí ọ̀sẹ̀ ni tí mo bá ti ja tí bi mo se máa mọ àwọn ará àdúgbò mi dáadáa ni ẹ́

Ní ìgbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? A, ó ti ṣi-- ọ̀sẹ̀ tí ó kọjá mo kẹ́yìn lọ sí ọjà torí mi ò kí ń ráyè lọ títí bẹ́ẹ̀ yẹn áti lọ sí ọjà. Loni yii, ìyàwó tàbí ọmọ ló máa ń nílò lọ sí ọjà. Ní ìgbà tá bá fẹ́ ra nǹkan, bóyà, èlò oúnjẹ tàbí oúnjẹ fún ra ẹ̀, ìyàwó tàbí ọmọ ló máa ń lọ sí ọjà. Tori pé emi ò kí ń rí àaye atí lọ sí ọjà lọ títí. Àmọ́ mo sì lọ sí ọjà ní ọ̀sẹ̀ tí ó kọjá. Ní ọ̀sẹ̀ tí a ṣẹ́ ló tàn, mo lọ sí ọjà torí mo nílò láti ra àwọn, àwọn ǹkan kan tí mo, tó ṣe kókó sí mi, tí, tí mo fẹ́ lò níbí ise àti nínú ilé, mo nílò láti rà.

Báwo ni, báwo ni o ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Bí mo ṣe máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ní àkọ́kọ́ ná, mo máa ń pè wọ́n sọ́dọ̀ kí n mọ nǹkan tan fẹ́, nǹkan tan fẹ́ràn àti àwọn nǹkan tí àwọn wòn fẹ́ àti àwọn nǹkan tí wọ́n ò fẹ́ràn. Elékeji, mo máa ríi dájú wípé mo bá wọn sọ̀rọ̀ dáadáa kí n lè mọ̀, kí n lè mọ pàtó kíni àwọn nǹkan tí bí wọ́n ṣe fẹ́ síí, bó ṣe máa pọ̀ sí i àti bó ṣe máa kéré sí i kí n lè ṣe ní bó ti, bó ti, bó ṣe yẹ. Iru àwọn nǹkan beyen bẹ́ẹ̀ ni mo ṣe máa ń bá, mo dẹ̀ máa ń fi ohùn ìrẹ̀lẹ̀ bá wọn sọ̀rọ̀, mi ò kí ń pariwo mọ́ àwọn oníbàárà mi.

Ṣé o fẹ́ràn rin àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a gba àtẹ̀gùn torí pé àtẹ̀gùn jẹ́ ǹkan tó ṣe kókó fún ara tó yẹ kọ́ kí ọmọ ènìyàn má a gba sí ara. Àtẹ̀gùn ṣe kókó. Fún ìdí èyí, mo fẹ́ràn láti má a gba àtẹ̀gùn dáadáa ní òrékòóre torí pé ó ṣe kókó fún ọmọ ènìyàn. Kìí ṣe kí ọmọ ènìyàn kọ wà kó má gba àtẹ̀gùn, torí àtẹ̀gùn má a ń sàrà lóre ná dé ibi kankan. Àtẹ̀gùn má a ń sàrà lóre. Fún ìdí èyí, mo fẹ́ràn láti má a gba àtẹ̀gùn ní oríṣiríṣi ní òrékòóre kí ara mi náà kó ba lè má a dán mọ́rán.

Báwo ni mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́? Mo ṣe máa ń dáhùn fóònù níbi iṣẹ́, ó máa ń yàtọ̀. Ó dẹ́ẹ̀ tí dá lórí ènìyàn tó bá pè mí ní ìgbà tí mo bá fẹ́ gbé fóònù. Fún àpẹ̀rẹ́, tó bá yẹ pé ènìyàn tó súnmọ́ mi pẹ́kípẹ́kí, ènìyàn tájọ máa ń sọ̀rọ̀ dáadáa tí ó bá yẹ pé òun ló pè mí ni mo ṣe máa gbé, màá gbé e ní gbígbé pé mo fẹ́ bà ṣeré àwọn nǹkan báyẹn. Àmọ́ tó bá yẹ pé bóyá ibi iṣẹ́ ẹlẹ́ni yẹn fẹ́ pè àbí ó fẹ́ sọ nǹkan tó, tó ṣe kókó fún mi bí mo ṣe máa gbé tú máa yàtọ̀. Màá sọ̀rọ̀ pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀ torí mi ò mọ̀ nǹkan tó rí tó fẹ́ sọ náà tẹ́lẹ̀. Ní ìdí èyí, màá sọ̀rọ̀ fún, màá sọ̀rọ̀ pẹ̀lú ohun ìrẹ̀lẹ̀ kó ba lè sọ ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ tó bá fẹ́ sọ dáadáa.

Báwo ni o ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìna rẹ? Mo ṣe máa ń rántí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ àṣìna mi ni pé mo máa ìgbà mí, ní ọ̀pọ̀ ìgbà máa ń kọ sílẹ̀. Máa ń kọ àwọn ọ̀rọ̀ yẹn sílẹ̀ sí boyà inú ìwé pélébé kan àbí ìgbà mí, mo máa, mo máa ń tú ọ̀rọ̀ tí mo bá gbọ́, mo máa ń tú gbọ́. Torí ó ní bí mo ṣe máa ń ṣe tí mo máa ń fi sórí àtẹ̀jíṣẹ́ mi tó jẹ́ pé mo lè gbọ́, mo lè tú gbọ́ nígbàkigbà tó bá wù mí. Irú bí mo ṣe máa ń rántí àwọn ọ̀rọ̀ àṣìna mi niyen.

Ṣé o fẹ́ràn láti má a lu ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn láti má a lu ẹ̀rọ ìgbésókè torípé, torípé ó má, ó wúlò fún mi, ó sì má ń jẹ́ kí, ó sì má ń jẹ́ kí ìrìn yá fún yan. Bí bóyá ìgbà tí mo bá fẹ́ rìn láti, láti ibì kan dé kejì láti ṣálẹ̀ lọ sókè. Tí mo bá fẹ́ rìn, ó má ń jẹ́ kí ìrìn mi yá ju kí má gun àkàbà lóríṣìíríṣìí tí ó má ń tún tètè rẹ mi. Ó má ń jẹ́ kí ìrìn yá sí kíá kíá, kí ìrìn tètè yá.

Èso wo ni o fẹ́ràn láti máa jẹ ju? Èso tí mo fẹ́ràn láti máa jẹ ju lára ẹ̀ ni péá, kí n sọ pé ọ̀gẹ̀dẹ̀. Mo fẹ́ràn láti máa jẹ ọ̀gẹ̀dẹ̀, mo fẹ́ràn ọ̀gẹ̀dẹ̀ gidi gan. Mo fẹ́ràn láti máa jẹ ọ̀gẹ̀dẹ̀. Lẹ́yìn ọ̀gẹ̀dẹ̀, bòyá èso tí àwọn olóyìnbo ń pè ní apple, bòyá ìyẹn náà. Mo fẹ́ràn láti máa jẹ ìyẹn ní órekóòrè, ní oríṣiríṣi ìgbà. Mo fẹ́ràn láti máa jẹ. Èso pọ̀ tí mo fẹ́ràn láti máa jẹ àmọ́ torí pé ìdí tí mo jẹ sẹ́ fẹ́ràn láti máa jẹ èso ni wípé èso ní oríṣiríṣi ànfàní tó máa ń ṣe fún ara. Torí ẹ ni mo ti máa ń jẹ èso dáadáa torí àwọn dókítà ti sọ pé èso máa ń ṣe ìyàn ní ànfàní oríṣiríṣi. Torí ẹ ni mo ti máa ń jẹ èso ní ọ̀pọ̀ ìgbà.

Ṣé o ní gíláàsì òòrùn? Rárá, mi ò ní gíláàsì òòrùn àmọ́ mo ti ń pinnu, mo ti ń ro láti rà á torí ó máa ń jẹ́ kí òrùn dùn si ni, kò ní jẹ́ kí iná, kí èèyàn báa ń ṣún sábẹ́ iná, kò ní jẹ́ kí iná máa wọ ojú èèyàn oríṣìíríṣìí. Mo ti rí í táwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan ń lò, èmi náà dẹ̀ ti fẹ́, èmi náà dẹ̀ fẹ́ràn rẹ̀ pé mo yá ké èmi náà dé ra irú nǹkan bẹ́ẹ̀ yẹn torí pé ó wúlò, ó wúlò fún yan, ó wúlò gidi gan. Bẹ́ẹ̀ ni mo sì ń ro pé bó yá kí n ra gíláàsì òòrùn àmọ́ lọ́wọ́ báyìí, mi ò ní gíláàsì òòrùn.

Ṣé o máa n tan ìkíni lórí fóònù rẹ? Bẹ́ẹ̀ ni mo máa n tan ìkíni lórí fóònù mi ní ọ̀pọ̀ ìgbà nínú ìkọ́lé, torí pé, torí pé ó dára kí ẹ̀yan máa tọ ìkíni lórí fóònù, torí o ò mọ̀ gbà tí ènìyàn kan lè fẹ́ kí ẹ lórí fóònù tàbí bí ẹ̀ni kan kò fẹ́ pe fóònù rẹ. Torí ẹ ni mo sì máa n tan ìkíni lórí fóònù mi pé ó dáwọ́ pé ènìyàn kan lè nílò rànlọ́wọ́ mi, èyí máa lọ jẹ́ pé mi ò ní sí níbi tí mo ti lè ràn ẹ́ lọ́wọ́ nígbà tí mo jẹ́ ní fóònù lọ́wọ́.

Báwo ni o ṣe ma ń ṣètò àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹ́gbẹ́? Bí mo ṣe má ń ṣètò àwọn ìsọ̀rọ̀, ó yàtọ̀. Orísìírísìí ìsọ̀rọ̀ ni eeyan lẹ ba pàdé. Orísìírísìí ìsọ̀rọ̀ ni ọ̀lẹ ba pàdé. Bí mo ṣe ma ń ṣètò ìsọ̀rọ̀, ṣètò àwọn ìsọ̀rọ̀ ní àárín àwọn ẹlẹ́gbẹ́ ó ma ń yàtọ̀ síra. Ó dẹ́ tun da lórí bí ìsọ̀rọ̀ yẹn bá ṣe pọ̀ sí àti bí ìsọ̀rọ̀ yẹn bá ṣe rí. Bẹ́ẹ̀ ni mo ṣe ma ń ṣètò àwọn ìsọ̀rọ̀.

Báwo ni mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá? Mo ṣe máa ń mú àwọn èrò tuntun wá ní pé ọlákọ̀ọ̀kan boya mo bá rí nǹkan tí mi ò rí rí tàbí nǹkan ṣẹlẹ̀ tí ó tuntun sí mi, mo lè ró, mo lè ro àwọn nǹkan tí jẹ́ pé tí màá rò pé tó bá jẹ́ pé èmi nírú bàbá yìí kí ni ó yẹ kí n ṣe? Kí ni àwọn nǹkan tó yẹ kí n kọ́? Kí ni àwọn nǹkan tó yẹ kí n wò? Nínú nírú tó bá jẹ́ pé èmi nírú kí nìyẹn ṣẹlẹ̀ sí. Ìgbà mìíràn dẹ̀ni tí mo bá rí nǹkan tí jẹ́ pé ó ti jọ mí lójú, màá tún wò, màá tún kọ́ nǹkan mi èrò tuntun tún máa wá láti inú nǹkan tuntun tí mo rí.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Rárá, ìròyìn èmi kọ́ máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́. Ní ayé àwọn ènìyàn tó máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́ ti wa. Eleyii ò dẹ̀ ń ṣe iṣẹ́ tí èmi ń ṣe níbi iṣẹ́ amọ́ mo ni àwọn òrẹ náà ni ibi tí wọ́n ti máa ń kọ ìròyìn. Gégébï a se máa ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan kan, wọ́n dẹ̀ máa ń sọ àwọn ìgbésẹ̀ táwọn máa ń gbé, táwọn máa fi ń kọ ìròyìn wọn níbi iṣẹ́ fún mi nígbà mìíràn wọ́n máa ń sọ fún mi.

Irú aṣọ wo ni o fẹ́ràn wọ̀? Irú aṣọ tí mo fẹ́ràn láti máa wọ̀ ni aṣọ tó bá, tó bá dára, tí ó bá, tí ó bá, aṣọ tí ó bá, àwọn aṣọ tí ò kí n fún, bí i àwọn aṣọ tí mo máa fẹ́ràn tí máa wọ̀ ni nítorí mi ò fẹ́ràn kí aṣọ máa fún mi lọ́rùn, kí kó máa le fún mi àti mi, mi ò fẹ́ràn ìyẹn. Àwọn aṣọ tó bá, tó bá, tó bá tú tí kò ní fún mọ́ mi lọ́rùn, tí màá le ju ọwọ́ ju ẹsẹ̀ bó ṣe wù mí nínú ẹ̀, irú àwọn aṣọ ẹ̀ ni mo fẹ́ràn láti máa wọ̀ nígbà gbogbo.

Báwo ni o ṣe máa ń tọrọ àforíjì? Irú èèyàn tèmi jẹ́, tí mo bá sẹ ẹnìkan, èmi gẹ́gẹ́ bí èèyàn tí mo bá sẹ ẹnìkan, tí mo bá dẹ̀fẹ́ bá tọrọ àforíjì, màá pe ẹni ẹ́ sọ́dọ̀ àbí kí n lọ bá ibi ki ibi tí ó bá wà. Màá kọ́kọ́ sọ̀rọ̀ pẹ̀lú ní ìrèlè, màá wá sọ fún un pé kó má bínú gbogbo nǹkan tí mo ti ṣe si. Mi ò dẹ́ni lọ ní lílọ ìgbéraga, màá lọ ní lílọ ìrèlè, kó bá lè mọ̀ pé mi ò wọ̀, mi ò ń ṣe ẹni tó ń gbéraga pé ẹni ìrèlè ni mí. Àwọn ìwà báyìí máa ń jẹ́ kí èèyàn tètè foríji èèyàn tó bá ṣẹ̀

Kí ni oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni, oúnjẹ tí mo fẹ́ràn jù pọ̀. Fún ìdí èyí, máa dárúkọ díẹ̀ nínu oúnjẹ tí mo fẹ́ràn jù. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù ni bíi ìrẹsì, bíi dòdò, mo fẹ́ràn iyán, mo fẹ́ràn àmàlà náà, mo fẹ́ràn semo, mo fẹ́ràn, oúnjẹ tí mo fẹ́ràn, iṣu náà. Àwọn oúnjẹ tí mo fẹ́ràn jù niyẹn, tí mo fẹ́ràn láti máa jẹ, òun ni yẹn.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Alákòkò ohun tí mo féràn kí n máa rí lórí pizza ni cheese. Ǹkan táwọn olóyìnbo pé ni cheese. Àkọ́kọ́ ni yẹn, ìkejì ni bóyá bí strawberry. Àwọn kankan ma ń ní ǹkan táwọn olóyìnbo ń pé ni strawberry. Mo má ń féràn ìyẹn náà àti bóyá kí ẹran kérekére wà wà lórí ẹ.

Báwo ni ẹ ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́? Àṣìkò alákọ̀ọ́kọ́ náà, àsìkò ìparí iṣẹ́ jẹ́ àkókò tí, jẹ́ pé ó ti máa rẹ ẹ̀yàn, ó ti máa rẹ olùwaẹ́ tí olùwaẹ́ tó kúrò ní ibi iṣẹ́ ó ti máa rẹ ẹ̀yàn gan-an. Àmọ́ bí mi ṣe máa ń kojú àsìkò ìparí iṣẹ́ ni wípé èmi kan máa ń fúnra mi ní, ní ìgbàgbọ́ pé orí gbé mi ò ní pé lọlé o, pé kò wá sí ǹkan tó burú jù ni kí n bí nínú kí n kúkú parí iṣẹ́ ọjọ́ yẹn lórí ǹkan gidi. Bẹ́ẹ̀ ni mo ṣe máa ń kojú àsìkò.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó kú? Ah, olójú ìgbà tí mo lè jẹ oúnjẹ tó bá ṣẹ́ kú, bíi à oúnjẹ tí ẹnìkan jẹ kú. Olójú, àmọ́ mi ò n ṣe ẹnìkan tó máa ń jẹ oúnjẹ tí ẹnìkan bá jẹ kú ni o. Mi ò fẹ́ran ẹ̀. Àmọ́ tí wá pé bí ẹyàwó mi ló jẹ òun, ó bá jẹ kú bí a fẹ́ fi ṣeré àbí ń kan àwọn ǹkan nkan beyèn, kò lè jẹ́ kí n gbé e péńpé jẹ ṣá.

Ṣé WiFi rẹ yàtọ̀? Rárá, WiFi mi ò yàtọ̀ sí WiFi tí àwọn ènìyàn ń lò nísin. A ẹ kò yàtọ̀ sí i. Níbí WiFi mi jẹ́ nǹkan tí, tí ó máa ń mú ìtẹ̀síwájú bá iṣẹ́ mi ní oríṣìíríṣìí ọ̀nà. Bẹ́ẹ̀ ni ó máa ń mú ìtẹ̀síwájú, torí ó máa ń jẹ́ kí iṣẹ́ rọrùn fún mi láti ṣe nigba ti àwọn tókù bá ríṣẹ́ ṣe.

Ṣé o má n tẹ̀lé òfin yàrá ọkọ̀? Bẹ́ẹ̀ni, gbogbo ìgbà ni mo má n tẹ̀lé òfin yàrá ọkọ̀. Gbogbo ìgbà ni mo má n tẹ̀lé òfin yàrá ọkọ̀. Nítorí pé emi mọ̀ pé tí mo bá tẹ̀lé nǹkan tó lè ṣe òkùnfà ìjàmbá ọkọ̀ yẹn, tori èlé mi ṣe má n tẹ̀lé ní ààyè tẹ̀ mi torí mo mọ̀ pé wọ́n fi síbẹ̀ láti dáàbò bo ọkọ̀ káakí ìjàmbá ọkọ̀ má ba ṣẹlẹ̀. Nídìí yìí ni mo má n tẹ̀lé àwọn òfin yẹn.